Ṣé o fẹ́ràn lọ sí etíkun? Or ṣe o fẹ́ràn láti máa lọ sí etí òkun? Rárá mi ò fẹ́ràn láti máa lọ sí etí òkun, torí mi ò fẹ́ràn àti máa lọ sí etí òkun rárá àti rárá. Ṣùgbọ́n mo ti ṣiṣẹ́ ní orí òkun ni.

Ṣé o fẹ́ràn sí fèrèsé ọkọ̀ àbí ṣe o fẹ́ràn láti máa sí fèrèsé ọkọ̀? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa sí fèrèsé ọkọ̀ tí AC ò bá wà ní títàn. Máa fí si fèrèsé ọkọ̀ sílẹ̀ kí atẹ́gùn kí ó le máa wọlé. Óun mo fẹ́ràn láti máa sí fèrèsé ọkọ̀ si.

Ṣé o máa ń pe àwọn oníbàárà tuntun? Bẹ́ẹ̀ni, mo máa ń pe àwọn oníbàárà tuntun. Màá pè wọ́n bí ẹ̀ẹ̀kan tàbí ẹ̀ẹ̀méjì tí wọ́n o bá dẹ̀ ti dáhùn, màá fi wọ́n sílẹ̀ nítorí pé mo nígbàgbọ́ pé ẹni tó bá fẹ́ ṣe nǹkan, òun ni ó yẹ kó máa pe.

Báwo ni o ṣe máa ń kí àwọn ènìyàn? A máa ń kí àwọn ènìyàn, "ẹ káàárọ̀", "ẹ káàsán", "ẹ káalẹ́". Bí wọ́n ṣe máa ń kí àwọn ènìyàn ní ọ̀dọ̀ wa ni yẹn, igbà mí ẹ kú irọlẹ, tó bá di àárọ̀, àárọ̀ ni ẹ káàárọ̀, ọ̀sán ẹ káàsán, gbá di ìrọ̀lẹ́ ẹ kú irọ̀lẹ, alẹ́ ẹ káalẹ́

Nígbà wo ni o kẹ́yìn sunkún? A! Mí o kín sunkún o. Olohun ma je arógun ẹkún, kòṣòrò ẹkún ní ọ̀dọ̀ tiwa tàbí ní ilé wa, a kí n sunkún. Kò sí nǹkan tí ó máa pa wa lẹ́kún torí idi eyi mi kí n sunkún rárá àti rárá ni.

Nígbà wo ni o kẹ́yìn lọ wo eyín? Mi ò wo eyín ri, mi ò wo eyín mi kan rárá rí. Mi ò wo eyín, kò sí nkankan tó ṣe mí le éyìn. Eyín mi wà dáadáa, kò mi, kò, kò dùn mí, kò dẹ̀ ṣe nǹkan kan sọ́ mi. Mi ò lọ wo eyín.